Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn tí mo mọ̀ tẹ́lẹ̀ àti tí mi ò mọ̀ tẹ́lẹ̀ ó yàtọ̀ síra. Bí mo ṣe máa ń kí àwọn ẹlẹ́yà mi rán, ó yàtọ̀ sí bí mo ṣe máa ń kí àwọn ẹlẹ́yà tèmi. Tí ó bá jẹ́ àwọn tí mo mọ̀ tẹ́lẹ̀, màá kàn kí wọn pé "ẹ kú jọ́ mẹ́ta o, ẹ ń lẹ o, báwo ni o, gbogbo lè ń kọ́ o". Tí ó bá sì jẹ́ pé àwọn tí mi ò mọ̀ tẹ́lẹ̀, màá ní, "à, inú mi dùn láti pàdé yín, ṣé àlàáfíà lẹ wà?" Kí kí ènìyàn tí mo jẹ́ ọ̀rẹ́ rẹ̀, àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ mi, ó yàtọ̀ sí àwọn bí màá ṣe kí àwọn ọ̀gá mi tàbí àwọn tó bá jù mí lọ. Àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ mi tí mo ti sábà pẹ̀lú, wọn kàn ní, "báwo ni o? Mo ti ẹlẹ̀ ni, ṣé o wà pa? Báwo lo ṣe ṣe? Ẹ̀wo lo ṣe?" Ṣùgbọ́n tí n ò bá kí àwọn tí ó jù mí lọ àbí àwọn ọ̀gá mi, wọn ó kí wọn pẹ̀lú ìtẹríba. Tí ó bá jẹ́ ní òwúrọ̀ ni, wọn ó ní, "ẹ kú òwúrọ̀ sá" tàbí "ẹ kú òwúrọ̀ má". "Inú mi dùn láti rí yín", wọn ó kí wọn pẹ̀lú ìtẹríba. Tí ó bá sì jẹ́ àwọn ọ̀rẹ́ mi tí mo ti rí tipẹ́, wọn kàn ní, "à, báwo ni gbogbo nǹkan ṣe ń lọ o? Ṣé kò sí iyọnù o? O tó jọ́ mẹ́ta o". Ṣùgbọ́n tí n ò bá kí àwọn tí ẹ̀yà wọn yàtọ̀ sí tèmi, wọn ó wádìí. Ṣé wọ́n máa ń kúnlẹ̀ kí wọn ni ní ọ̀dọ̀ wọn, àbí wọn ò gbọ́wọ́ pẹ̀lú wọn. Fún àpẹẹrẹ, tí n ò bá kí àgbàlagbà tí ó wá láti ilẹ̀ Yorùbá, wọn ó fi orukùn mí kunlẹ̀ pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú ọ̀yàyà. Ẹ̀kaàrọ̀ sá, tó bá jọ́sàn ni ẹ̀kaàsàn sá, tó bá jẹ́ alẹ́ ni ẹ̀kaàlẹ́ sá, ẹ̀kaàbọ̀ má. Tó bá sì jẹ́ wípé àwọn tí ó jẹ́ elédè Hausa àbí Igbo, ní ọ̀dọ̀ wọn, wọn è kúnlẹ̀, wọn ì sì dọ̀bálẹ̀. Mo kàn lè kí wọn pẹ̀lú ìtẹríba lásán, wọn ó sì ní bínú. Ṣùgbọ́n tí n bá kí Yorùbá àgbàlagbà bákan náà, wọn ó bínú, wọn ó ní "ọmọ yìí mọ̀ ọba jẹ o". Tó bá jẹ́ olùkọ́ ni ẹni tí mo fẹ́ kí, ẹ káàárọ̀ olùkọ́. Tó bá jẹ́ oníṣègùn, ẹ káàárọ̀ oníṣègùn wà. Nítorí náà, bí wọn ṣe kí ẹni kan, ó yàtọ̀ sí bí wọn ó ṣe kí e. Tó bá sì jẹ́ aláwọ̀ funfun, wọn máa ń sábà nà wọ́, wọn á bọwọ́, wọn á fọ, wọn á bọra wọn lọ́wọ́ láti kí wọn. Bí wọn ó ṣe kí aláwọ̀ funfun ó yàtọ̀. Ó sì ṣe pàtàkì láti fi ẹ̀rín sẹ́nu. Ká rẹ́rìn mú ṣẹ́ tí a ò bá kí àwọn ènìyàn pàtàkì jù lọ, àwọn àlejò. Ká rẹ́rìn, ẹ káàbọ̀ o. Inú wa dùn láti rí yín o. Kò dára kí ènìyàn kó rojú gógó tí ó bá fẹ́ kí ènìyàn. Irú àwọn tí èèyàn bá pàdé lákọ̀ọ̀kọ́, tí ènìyàn kò bá sọ̀yàyà tàbí kó rẹ́rìn, wọn o rí ẹni náà bíi pé inú rẹ̀ kò dùn láti rí wọn, wọn ó sì ní wá ní ọjọ́ mìíràn mọ́. Tó bá sì jẹ́ pé ó ní ohun ribiribi kan tí wọn fẹ́ ṣe fún ẹni náà tẹ́lẹ̀, wọn ò ní ṣe é. Wọn á ní ènìyàn aláìda ni ẹni yìí.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Ni ọdún tó kọjá, ní oṣù kẹsàn-án, mo rin ìrìnàjò lọ sí ìlú òyìnbó, ìlú Amẹ́ríkà. Mo lọ wo ọmọ mi tó wà níbẹ̀. A gbéra láti Èkó nílùú Nàìjíríà. A wà lójú òfurufú fún bí i wákàtí mẹ́wàá. A dúró ní ìlú Cairo nítorí ọkọ̀ òfurufú tí mo wọ̀ ti ìlú Egypt ni. Nítorí náà, a dúró ní ìlú Cairo fún gẹ́gẹ́ bí i wákàtí mẹ́ta kí a tún tó gbéra. Lẹ́yìn ìgbà náà, wọ́n tún fi wa sínú ọkọ̀ òfurufú mìíràn. Àwọn tí ó dúró ní Cairo dúró. Àwa tí à ń lọ sí ìlú Amẹ́ríkà, a wọ inú ọkọ̀ òfurufú mìíràn. A tún rìn fún bí i wákàtí márùn-ún kí a tó dé ìlú Washington ní Amẹ́ríkà. Mo gbádùn ìrìnàjò náà púpọ̀ nítorí wípé wọ́n fún wa ní oríṣìíríṣìí oúnjẹ àdídùn nínú ọkọ̀ òfurufú náà, wọ́n sì fún wa ní aṣọ ìbora tó nípọn. Òtútù kò yọ mí lẹ́nu rárá. Mo sùn, mi ò tilẹ̀ mọ̀ pé mi ò sí nínú ilé. Nígbà tí a dé ìlú Cairo tí à ń dúró de ọkọ̀ òfurufú kejì tí à ń dúró kí asìkó tó, òtútù kò pọ̀ púpọ̀. Ṣùgbọ́n nígbà tí a dé ìlú Amẹ́ríkà, mo rí i wípé ibẹ̀ tutù, atẹ́gùn náà tutù. Ní ibi tí wọ́n já wa sí, ogunlọ́gọ̀ àyẹ̀wò ni wọ́n ṣe fún wa. Wọ́n ro, wọ́n wo gbogbo ara wa bóyá a gbé ògùn egbòogi olóró. Wọ́n fi àwọn nǹkan ya àwòrán àwọn àpótí wa láti rí gbogbo ohun tí ó wà níbẹ̀. A tò èrò pọ̀ púpọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n jẹ́ òní ìlú Amẹ́ríkà tí wọn kì í ṣe àlejò bí i tí wa, wọ́n fi wọ́n sí ìlà mìíràn, wọ́n sì dá wọn lóhùn kíákíá. Ṣùgbọ́n tí wa, ó fẹ́ẹ̀ tó wákàtí kan kí wọn tó dá mi lóhùn. Ọkùnrin náà, ó gba ìwé ìrìnnà mi. Ó sì béèrè lọ́wọ́ mi pé kí ni mo wá ṣe ní ìlú Amẹ́ríkà. Mo ní mo wá rí ọmọ mi. Ó béèrè pé iye oṣù mélòó ni màá lò. Mo dá a lóhùn. Ó ní ṣé mo máa ṣiṣẹ́ níbẹ̀ ni. Mo ní rárá o, àlejò ni mí. Ó sì béèrè pé ṣé mo kó àwọn oúnjẹ dání tí mo lè jẹ. Mo sọ fún un pé mo kó oúnjẹ díẹ̀ dání, ṣùgbọ́n ọmọ mi tó ń ṣiṣẹ́ ní Amẹríkà, èyí tí mo wá kí, yóò le fún mi ní oúnjẹ níwọ̀n ìgbà ìgbà tí mo máa wà ní ìlú náà. Lọ́gán tí mo bọ́ síta, ọmọ yìí ti dé, ó ń dúró dè mí. Òtútù pọ̀ gan ni. Ó sì mú aṣọ mìíràn wá fún mi tí mo wọ̀ lórí èyí tí mo fi rin ìrìnàjò náà. Ìlú Amẹ́ríkà dára púpọ̀. Gbogbo títì wọn ó dára. Àwọn ilé tí wọ́n kọ́ ó dára. Àwọn òdòdó pọ̀ tí wọ́n fi yẹ.

Oúnjẹ tí mo kórìíra láti jẹ, òun ni ẹ̀wà. Ẹ̀wà jẹ́ oúnjẹ tó dára fún ara nítorí ó ní àwọn èròjà tí yóò jẹ́ kí ara lókun. Ṣùgbọ́n, mo kórìíra láti jẹ́ nítorí wípé nígbà kúgbà tí n bá jẹ ẹ̀wà, inú ọ mọ a run mí, inú mi ó wú, atẹ́gùn tí kò dára yóò máa jáde láti ara mi nípa isọ̀ tàbí gígùn fẹ̀. Nítorí náà, mi ò kí ń lè jẹ ẹ̀wà. Mo ti máa ń jẹ nígbà kan rí, ṣùgbọ́n ó ń yọ mí lẹ́nu gidi gan ni ní ìsìn. Nítorí náà, mi ò kí ń sábà jẹ ẹ́. Mo kàwé pé ó ní àwọn èròjà kan nínú tí inú kò ní le lọ dáadáa. Nípò kí inú kí ó lọ dáradára. Àwọn kòkòrò tó ń-- tó wà nínú tó ń jẹ́ kí oúnjẹ wa kó lọ lè dédé bí ó ṣe yẹ kí ó rí. Àwọn kan wà tí wọn kò lè ṣiṣẹ́ ní orí ẹ̀wà náà. Nítorí náà, atẹ́gùn tí kò dára yóò máa jáde. Ó lè dúró sí ikùn kí ikùn má lè lọ dáradára. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó fẹ́ràn ẹ̀wà, ṣùgbọ́n mo kórìíra láti jẹ ẹ́ nítorí gbogbo nǹkan tó máa ń ṣe ní inú mi gẹ́gẹ́ bí atẹ́gùn náà. Ni ẹnu jọ́ mẹ́ta yìí, wọ́n sọ fún mi wípé ó ní bí mo ṣe lè sè é tí ara mi kò fi ní kórìíra rẹ̀ mọ́. Wọ́n sọ fún mi wípé kí n kọ́kọ́ dà sínú omi, kí n fi sílẹ̀ nínú omi látalẹ́ títí di àárọ̀ ọjọ́ kejì. Wọ́n ní kí n pààrọ̀ omi yẹn. Wọ́n ní tí n bá ṣe bẹ́yẹn pé ara mi kò ní kórìíra rẹ̀ mọ́, yóò sì máa gbà. Mo ti pinnu pé n ó tún gbìyànjú bẹ́ẹ̀ láti ṣe bẹ́yẹn. Àwọn kan tún ní kí n kọ́kọ́ sè é, tí ó bá ti ó dáradára kí n pààrọ̀ omi rẹ̀. Wọ́n ní tí n bá pààrọ̀ omi rẹ̀ pé tí n bá wá ṣe jìnà tí mo jẹ́ pé ara mi kò ní kórìíra rẹ̀ mọ́, màá tún gbìyànjú yẹn. Àwọn kan tún ní kí n sè é, kí ń jẹ́ kó rọ̀ dáadáa pẹtẹpẹtẹ. Pé irú ẹ̀wà bẹ́ẹ̀ tí n bá jẹ ẹ́, ara mi kò ní kórira rẹ̀ mọ́. Àwọn kan tún ní tí n bá lọ ra òògùn kan, wọ́n ní òògùn náà tí n bá ti fẹ́ jẹ ẹ̀wà kí n lo òògùn náà pẹ̀lú ẹ̀wà náà. Wọ́n ní òògùn yìí, yìí yóò jẹ́ kí inú mi kí ó lọ dáradára. Kò sì ní jẹ́ kí atẹ́gùn tí ó ń fa kínú máa lọ ni kó máa roni. Kò ní jẹ́ kí irú atẹ́gùn burúkú bẹ́ẹ̀ kó jáde ní ara mi. Àwọn kan tún sọ wípé tí n bá jẹ ẹ̀wà bí díẹ̀ bí síbí méjì lójo kan, tó bá di ọjọ́ kejì kí n jẹ bí mẹ́ta, síbí mẹ́ta, síbí mẹ́rin. Tó bá dijọ́ kẹta kí n jẹ bí síbí márùn-ún. Wọ́n ní tí n bá ń jẹ díẹ̀, díẹ̀, díẹ̀ tí ń, tí mò ń fi kún lójojúmọ́ bẹ́yẹn wípé kò ní yọ mí lẹ́nu mọ́ pé ara mi kò ní kórira rẹ̀ bíi tìsí ì mọ́. Mo ti pinnu pé ń ó gbìyànjú gbogbo elé yìí bóyá ara mi kò ní kórira.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe ètò ǹkan púpọ̀. Nítorí pé tí mo bá ṣe ètò kí n tó dáwọ́ lé ohunkóhun, ó máa ń jẹ́ kí ohun tí mo fẹ́ ṣe náà kó rọ̀ mí lọ́rùn láti ṣe. Tí n bá ní ohunkóhun láti ṣe, màá fẹ́ mọ nǹkan tí ó jẹ́ pàtó. Kí ni nǹkan yìí? Mo sì gbọ́dọ̀ mọ bí màá ṣe mọ̀ bóyá mò ń lọ síwájú nínú ètò náà àbí mi ò lọ síwájú. Màá sì rí pé nǹkan tí mo fẹ́ ṣe náà ó ṣe é ṣe. Kò ní jẹ́ nǹkan tó jẹ́ wípé kò ṣe é ṣe rárá. Ó gbọ́dọ̀ jẹ́ ǹ tó ṣe é ṣe. Màá sì rí dájú pé nǹkan náà mo nílò rẹ̀ tàbí ẹni tí mo fẹ́ràn lọ́wọ́ láti ṣe nǹkan náà ó nílò rẹ̀. Lẹ́yìn ìgbà náà, màá fẹ́ mọ iye ìgbà tí màá parí ohun náà. Ṣé ọ̀sẹ̀ kan ni, oṣù kan ni, ọdún kan ni? Mi ò ní kàn ṣì máa ṣe lọ rere láláìmọ̀ wípé o ó tó àsìkò tó yẹ kí n parí ohun tí mò ń ṣe ètò rẹ̀ náà. Tí mo bá ní ohunkóhun láti ṣe, màá ro gbogbo nǹkan tí mo nílò. Níbo ni mo ti máa rí gbogbo ohun tí màá lò? Lẹ́yìn ìgbà náà, màá wá rí wípé àwọn tó bá ṣòro tó jẹ́ bí iṣẹ́ ńlá ńlá, màá gé e sí wẹ́wẹ́. Màá kọ́kọ́ máa ṣe àwọn iṣẹ́ wẹ́wẹ́, wẹ́wẹ́, wẹ́wẹ́, wẹ́wẹ́, títí, títí, màá fi dé àwọn iṣẹ́ tó jẹ́ wípé ó ṣòro díẹ̀. Ṣùgbọ́n tí mo bá ti gé iṣẹ́ náà sí wẹ́wẹ́, yóò ràn mí lọ́wọ́ láti lè ṣe èyí tí ó kò rọrùn púpọ̀. Nítorí pé mi ò ní ṣe gbogbo, mi ò ní dáya dé gbogbo ẹ̀ lọ́jọ́ kan. Màá wo iye èlò tí n bá nílò owó. Màá fẹ́ mọ iye tí màá lò kí n tó parí rẹ̀. Màá ti kó owó jọ. Mi ò ní fẹ́ kí ń dé àárín méjì kí n má rí owó láti ṣe nǹkan tí mò ń ṣe, mo fẹ́ ṣe ohun tí mò ń ṣe ètò fún. Màá sì fẹ́ mọ̀ bóyá mo lè dáṣẹ àbí màá nílò àwọn ènìyàn tó máa ràn mí lọ́wọ́. Tí mo bá mọ pé mo nílò àwọn ènìyàn, màá fẹ́ mọ irú àwọn ènìyàn tí mo nílò. Ṣé àwọn tó kọ́ nípa nǹkan náà ni? Àbí ẹnikẹ́ni ló lè ràn mí lọ́wọ́? Màá fẹ́ mọ̀ pé èèyàn mélòó ni mo nílò láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tí mò ń ṣe ètò fún. Iye ènìyàn mélòó ni mo fẹ́ mọ̀ tí màá nílò. Mi ò ní fẹ́ máa wá àwọn ènìyàn lẹ́yìn ìgbà tí mo bá ti bẹ̀rẹ̀ tán. Màá ti jẹ́ kí gbogbo ènìyàn, kí wọ́n ti pé jú. Lẹ́yìn ìgbà náà, tí mo bá rí pé ètò náà ò lọ síwájú, màá fẹ́ mọ ìdí tí ó jẹ́. Ṣé n ò lè tẹ̀síwájú àbí n ò ní tẹ̀síwájú? Tí ó bá ní nǹkan tó nílò kí n pàrọ̀ tàbí òṣìṣẹ́ tó nílò kí n pàrọ̀, ki n bá lè máa lọ síwájú, màá pàrọ̀ wọ́n. Màá sì fẹ́ kí n ṣe nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀. Mi ò ní fẹ́ máa fi nǹkan tí mo lè ṣe níìsín kí n sọ pé màá ṣe é lọ́la tàbí ọ̀túnla tàbí ọjọ́ mẹ́ta. Màá sì jẹ́ kí ọkàn mi kí ó wà níbí wípé tí ó bá ní ohunkóhun tí ò tẹ́ mi lọ́rùn, mo gbọ́dọ̀ mọ nǹkan tí màá ṣe nípa rẹ̀. Mi ò gbọ́dọ̀ ti torí ẹ kí ń má ṣe iṣẹ́ náà mọ̀. Àwọn ohun tí mo sì nílò, mo gbọ́dọ̀ ra gbogbo ẹ kí gbogbo ẹ ti wà nílẹ̀. Kì í ṣe pé màá sáré lọ màá lọ ma ra.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ijójíjó lọ́pọ̀lọpọ̀ nítorí wípé mo rí ijójíjó gẹ́gẹ́ bí ohun tí ó dára fún ara mi, bí ohun ìdárayá. Mo rí gẹ́gẹ́ bí eré ìdárayá. Èyí tó jẹ́ wípé ó máa ń fún ọkàn lókun. Gbogbo ẹ̀jẹ̀ tó wà ní ara yóò lọ sí ọkàn, yóò lọ sí gbogbo àgọ́ ara láti lè fún gbogbo àgọ́ ara ní ohun tí ó máa ń fún ní okun. Àwọn àǹfààní tó wà nínú oúnjẹ tà ń jẹ, tí n bá jó, gbogbo ẹ̀jẹ̀ tó wà lára mi yóò lọ sí gbogbo ibi, gbogbo ibi tí ó wà ní ara mi, ọkàn, ọpọlọ, ẹsẹ̀, apá. Ẹ̀jẹ̀ yóò lọ sí gbogbo ibẹ̀, yóò sì gbé gbogbo àwọn nǹkan tó wà nínú oúnjẹ tó ń fún ni lókun lọ sí gbogbo ẹ̀yà ara mi. Lẹ́yìn ìgbà náà, mo fẹ́ràn láti máa jó ìjó nítorí wípé nígbà tí mo bá ti ríi wípé ọ̀rá ti pọ̀jù lára mi, tí n bá jó ìjó lójoojúmọ́, ọ̀rá yìí ó máa ń yọ. Yóò jẹ́ kí ìwọ̀n mi kí ó lọ sílẹ̀ láti lè jẹ́ kí n lókun, láti má jẹ́ kí àwọn àìsàn kí ó dúró ní àgọ́ ara mi. Bákan náà, tí n bá jó, ó máa ń fún mi lókun. Gbogbo iṣan mi, wọ́n á lókun dáadáa. Màá le nà, màá na apá, màá na ẹsẹ̀. Ní ìto jẹ́ wípé àwọn oníṣègùn sọ wípé ó máa ń jẹ́ kí èèyàn lágbára, kí gbogbo ẹ̀yà ara kí ó ṣiṣẹ́ dáradára bí ó ṣe yẹ kí ó rí. Lẹ́yìn ìgbà náà, tí n bá jó, tí ẹ̀jẹ̀ lọ sí gbogbo àgọ́ ara mi dé ọpọlọ, ọpọlọ pàápàá á pé dáadáa. Yóò jẹ́ kí n lè kọ ohunkóhun tí n bá fẹ́ kọ sórí tàbí ìwé tí n bá kà tí mi ò fẹ́ gbàgbé. Tí n bá ṣe ìdárayá dáradára nípa jíjó, yóò máa gbogbo àwọn ààrùn tó ń jẹ́ kí èèyàn gbàgbé nǹkan kò ní ṣẹlẹ̀ sí mi. Bákan náà, tí n bá ń jó, àwọn nǹkan kan wà lára tó jẹ́ pé yóò máa wọ inú ẹ̀jẹ̀ tí yóò sì máa jẹ́ kí inú èèyàn dùn, tí ò ní jẹ́ kí àìsàn irẹwẹ̀sì, ọkàn kó bá yàn. Gbogbo ohun tí ó jẹ́ ohun ìníra, gbogbo ohun tí ó ń jẹ́ pé ó rẹra, gbogbo rẹ̀ ni yóò gbọ̀ǹdànù tí n bá jó. Bákan náà, tí n bá jó, mo máa ń fẹ́ jó pẹ̀lú àwọn ọmọ mi tàbí àwọn ọ̀rẹ́ mi. Eléyìí yóò jẹ́ kí inú gbogbo wa kó dùn, á rẹ́rìn-ín, a ó rí ara wa gẹ́gẹ́ bí nǹkan náà tí à ń ṣiṣẹ́ pọ̀ fún nǹkan náà pé kí ara wa kí ó lè mú, mo kun dáradára. Bákan náà, ijójíjó máa ń jẹ́ kí egungun kí ó le si. Yóò jẹ́ kí egungun èèyàn kí ó máa le. Tó jẹ́ pé àwọn oníṣègùn sọ fún wa wípé bí ènìyàn bá ṣe ń dàgbà síi, ó nílò láti máa ṣe àwọn eré ìdárayá bíi jíjó tàbí àwọn eré ìdárayá mìíràn náà kí egungun kí ó lè bá mọ́ máa mo kun. Kí egungun kó má bá a máa ṣẹ́. Kí egungun kí ó má báa máa rún. Lẹ́yìn ìgbà náà, ijójíjó ó jẹ́ eré ìdárayá tí kò fa wàhálà púpọ̀. Àwọn eré ìdárayá mìíràn, wàhálà pọ̀ láti ṣe wọ́n. Pẹ̀lú iròrún ni ijójíjó tó sì jẹ́ wípé gbogbo àǹfààní tí ó wà nínú eré ìdárayá náà ni ara máa ń mú ló máa lè jèrè tèèyàn bá ń ṣe ijójíjó gẹ́gẹ́ bí.

WiFi mi ó yára díẹ̀, ó yára díẹ̀ ju ti àtijọ́ lọ. Nítorí wípé nígbà tí mo kọ́kọ́ sanwó tí mo gba WiFi ó lọ́ra púpọ̀ tó jẹ pé gbogbo iṣẹ́ tí mo bá fẹ́ ṣe nígbà náà mi ò kí ń lè parí ẹ̀ lójúmọ́. Iṣẹ́ máa pò rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Ṣùgbọ́n nítorí pé WiFi mi ti lọ́ra jù mi ò kí ń lè parí iṣẹ́ mi. Ó sì máa ń dùn mí púpọ̀, ó máa ń pa mí lára. Tóbáyẹ kín sanwó fún ẹni kan mi ò ní le tètè san. Nítorí wípé k ín tó san owó ọjà náà torí WiFi mi tó lọ́ra àwọn ẹlòmíràn wọ́n ó ti san owó. Ìgbà mí máa pàdánù ọjà tó yẹ kí n rà. Nítorí wípé mi ò tètè fi owó ṣọwọ́ sí ẹni tí ó ń ta ọjà náà. Nítorí náà mo padà mo lọ sọ fún wọn wípé mo fẹ́ kí wón fún mi ní WiFi tó beta Èyí tó lágbára jù ó gbé owó lórí gan ni. Nítorí náà mi ò tí lè ra èyí tí ó, ó lágbára jù. Ṣùgbọ́n mo fi owó kún owó tí mo san tẹ́lẹ̀ wón sì fún mi ní èyí tí ó ṣẹ́ pẹ́rẹ́ sí èyí tí mò ń lò tẹ́lẹ̀. Mo mọ wípé eléyìí ó dára ju èyí tí mò ń lò tẹ́lẹ̀ lọ. Bó tilẹ̀ jẹ́ pé òun kọ́ ló dára jù nítorí wípé àwọn iṣẹ́ tí mi ò kí ń lè parí tẹ́lẹ̀ mo ti ń lè ṣe wọ́n níìsín. Tó bá tiẹ̀ ṣẹ́ kù díẹ̀ náà ló máa ṣẹ́ kù. Mo lè, mò ń lè ṣe iṣẹ́ mi. Lẹ́yìn ìgbà náà mo máa ń ṣe àwọn ìpàdé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. A máa ń ṣe àwọn ìpàdé tí wón ń pè ní Zoom. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí n bá fẹ́ ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lórí Zoom WiFi mi ò ní le wọlé. Mi ò ní lè ṣe ìpàdé pẹ̀lú wọn. Ṣùngbọ́n nísinsìnyí pẹ̀lú tuntun tí mo rà mò ń lè lọ sí ìpàdé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí à ń pè ní Zoom. Bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà mìíràn ó máa ń ní ìyọnu díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ó dára ju ti tẹ́lẹ̀ lọ dáadáa. Bákan náà tí àwọn ènìyàn bá n fi àwọn nǹkan ránṣẹ́ sí mi. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi ò ní lè ṣí bọ̀rọ̀. Ṣùngbọ́n níìsín mo lè ṣí àwọn ǹkan tí wón bá fi ránṣẹ́ sí mi. Mà sì lè kà. Àsìkò tí ó sì ń gbà láti ṣí àwọn ohun tí wón bá fi ránṣẹ́ sí mi yìí bíi dọ́kúmẹ́ǹtì ó ti dínkù ju ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ. Tẹ́lẹ̀ ó lè tó wákàtí mẹ́ta, mẹ́rin kí ó tó ṣí. Ṣùgbọ́n níìsín mo ti lè ń ṣí àwọn dọ́kúmẹ́ǹtì tí wón fi ránṣọwọ́ sí mi. Bákan náà tí n bá fẹ́ kó àwọn ǹkan tuntun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí à ń pè ní YouTube níìsín yóò ṣí, n sì kọ ohun tí n bá fẹ́ kọ́. Bóyá ohun nípa iṣẹ́ mi ni tuntun tí mo fẹ́ kọ́ àbí bí a ṣe ń ṣe oúnjẹ tí mi ò lè ṣe tẹ́lẹ̀ gbogbo rẹ̀ ni mo ti ń ṣe níìsín nítorí WiFi mi ó dára ju ti àkọ́kọ́ lọ.

Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́. Mo ní àwọn ọ̀rẹ́ tí a jọ ń ṣe iṣẹ́ pọ̀, a jọ ń ṣe òwò pọ̀. Nítorí náà, kí a tó bẹ̀rẹ̀ òwò yìí, a ó kọ ìwé oníkálukú, yóò fọwọ́ sí ìwé pé tí a bá parí òwò tí à ń ṣe tàbí iṣẹ́ tí à ń ṣe, iye kí iye tí a bá rí lórí rẹ̀, báyìí ni a ó ṣe pín. Lẹ́yìn ìgbà tí a bá ti yọ owó tí a dájọ láti fi ṣe òwò náà tán, a ó jọ ṣe àdéhùn nípa fífọwọ́ sí ìwé pé báyìí ni a ó ṣe pín èrè tó jẹ́ owó lórí iṣẹ́ náà. Lẹ́yìn ìgbà náà, tí ó bá jẹ́ wípé ẹni kan ni ó gbé owó náà sílẹ̀ tí a fi ṣe òwò, tí ó jẹ́ wípé àwọn tó kù kan ṣiṣẹ́ ni, a ó kọ́kọ́ dá owó tí ẹni náà gbé sílẹ̀ padà fún, kí a tó pín èrè tí ó ṣẹ́kù. Nígbà mìíràn, a ó tún nílò láti kọ́kọ́ mú owó tó jẹ́ ojúlówó láti yọ láti fi sí orí òwò mìíràn tí a ó ṣe lẹ́yìn tí a parí kí a tó pín èyí tó ṣẹ́kù. Nígbà mìíràn, tó bá jẹ́ pé ẹni kan ni ó fa gbára ṣiṣẹ́ jù tàbí ó fì asíkò rẹ̀ sí orí òwò náà, bóyá tó bá jẹ́ wípé ó nílò kárìnrìn àjò lórí òwò náà, ẹni tí ó bá ṣiṣẹ́ jù, a ó fún un ní ìdá méjì. Tí àwa bá mú ìdá kọ̀ọ̀kan, ìdá méjì ni a ó fún ìru ẹni bẹ́ẹ̀. Ìgbà mìíràn tí ó bá jẹ́ pé iye kan náà ni gbogbo wa dá láti fi ṣe iṣẹ́ àbí òwò náà, a ó pín bákan náà ní èrè orí rẹ̀. A ó pín dọ́gba dọ́gba. Tí ó bá sì jẹ́ wípé ẹni kan ló gbé ìlàjì owó tí a fi ṣe òwò náà sílẹ̀, yóò gba ìlàjì nínú èrè. Ẹni tí ó bá gbé ìdá mẹ́ta sílẹ̀, yóò gba ìdá mẹ́ta nínú èrè. Ẹni tí ó bá jẹ́ ìdá méjì ló gbé sílẹ̀, yóò gba ìdá méjì nínú èrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá sì ní àwọn òṣìṣẹ́ miì nà náà tí a gbà kí wọ́n ràn wá lọ́wọ́ yàtọ̀ sí àwa tí a dá owó òwò náà, a ó san bóyá owó oṣù tí a ti jó, so láti ilẹ̀ tí a ti ṣàdéhùn. A ó san owó náà fún wọn. Láláì rẹ ẹnikẹ́ni jẹ. Ṣùgbọ́n ó ṣe pàtàkì ká kọ iye tí oníkálukú gbé kalẹ̀ ta bá fẹ́ ṣe òwò náà kí a tó bẹ̀rẹ̀. Nítorí wípé a ní fẹ́ kí a jà tàbí àríyànjiyàn kankan kí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí a bá parí iṣẹ́ wa. Nítorí náà, a máa ń gba àwọn amọ̀fin nìgbà mìíràn kí wọ́n bá wa fojú sí ìwé tí a kọ àti bí a ṣe fọwọ́ sí, bí oníkálukú ṣe fọwọ́ sí ìwé. A lè gba àwọn amọ̀fin, a san owó fún wọn. Àwọn ni wọ́n máa bá wa mójútọ̀. Wọn á sì ràn wá lọ́wọ́ láti lè pín owó náà kí ó má bà sí ìdè ayé dè láàárín wa. Kí owó, kí ó má bà ba ojú ọ̀rẹ́ wa jẹ́. Nítorí náà, a máa ń pín gẹ́gẹ́ bí a bá ṣe mú owó wá láti ṣe iṣẹ́ náà ni nígbà.

Fóònù alágbèéká tí mò ń lò wọ́n ń pè ní Oppo, Oppo. Mo ra fóònù yìí nítorí wípé àwọn tí ó lò ó, wón sọ fún mi wípé ó ní agbára púpọ̀. Bí ó ṣe jẹ́ pé fóònù alágbèéká ni, ó ṣe dandan ó ṣe pàtàkì kí ó ní agbára. Nítorí wípé bí mo ṣe ń lọ káàkiri, tí mò ń lọ sọ́jà, mò ń lọ kí àwọn èèyàn, lọ sí ilé ìwé, mò ń lọ sí ilé ìjọsìn, mò ń rìnrìn àjò. Ó ṣe pàtàkì kí fóònù tí mò ń gbé kiri, tí mò ń gbé ká kó lágbára. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe ra fóònù Oppo yìí. Àwọn tí ó ṣe fóònù yìí, wón sọ wípé àwọn tó ti ẹ̀ jẹ́ ológun, àwọn ológun tí wón ń jà pé wón lè lo fóònù yìí nítorí tí ó bá jábọ́ kò lè fọ́ bọ̀rọ̀. Wón sọ wípé àwọn ohun ìròjà tí wón lò fún fóònù yìí wón dára. Wón lo alumíníọ̀mù láti ṣe gíláàsì ojú rẹ̀ ó sì nípọn. Bákan náà, fóònù alágbèéká mi yìí àti eruku nì o, àti omi nì o, kò sí ǹkan kan tó bá wí. Omi ò lè bàjẹ́, eruku ò lè bàjẹ́. Wón ti lè sọ wípé àwọn tó ń lúwẹ̀ẹ nínú omi, wón lè lo fóònù, irú fóònù mi ẹni tí mò ń gbé ká yìí pé ǹkan kan ò sì ní ṣe. Bákan náà, bátìrì rẹ̀ ó máa ń pẹ́ kí ó tó lọlẹ̀. Tí ó bá ti kún, mo lè lò ó fún ijọ́ méjì kí n tún tó ní láti lọ fi í síná pé kí bátìrì ó kí ó tún lè kún padà. Kì í sì tètè bàjẹ́, bátìrì náà kì í ní o ní, wọ́n ò kí ń gbá, pààrọ̀ ẹ̀. Àwọn tó lò ó tẹ́lẹ̀ wọ́n ò nílò láti pààrọ̀ ẹ̀ nítorí pé kì í yọ wọ́n lẹ́nu. Nítorí náà àwọn ǹkan tí wọ́n fi ṣe ó lágbára púpọ̀, kò ní jẹ́ kó tètè bàjẹ́. Àwọn ológun lè lò ó, omi ò lè da sí i, kò ní wonú ẹ̀. Tí a bá ti ẹ̀ fi lúwẹ̀ẹ́, omi ẹ ò ní wonú ẹ̀, kò ní bàjẹ́. Gíláàsì dígí ojú rẹ̀, òun náà nípọn dáadáa tó jẹ́ wípé ǹkan kan kò lè ṣe é. Ṣùgbọ́n oríṣiríṣi ni àwọn fóònù Oppo yìí. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n tún lágbára ju àwọn kan lọ. Nítorí pé owó wọn ó yàtọ̀ síra. Àwọn kan wà tí owó wọn jẹ́ kẹ́jẹ́rú, àwọn kan sì wà tí owó wọn wọ́n púpọ̀ púpọ̀. Ó ní àwọn kan tí wọ́n ń pè ní IP ẹ̀fà ẹ̀sán, ìmií jẹ IP ẹ̀fà ẹ́jọ, ìmií jẹ IP ẹ̀fà ẹ̀fà. Bí wọ́n ṣe lágbára sí náà ni orúkọ wọn ṣe rí. Bẹ́ẹ̀ náà dè ní wọ́n ṣe ń pẹ́ sí, kí ǹkan kan tó ṣe wọ́n. Àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ti rà wọ́n ti lò fún ọdún mẹ́rin, ọdún márùn-ún tí kò sì yọ wọ́n lẹ́nu. Bákan náà ni tí a bá fi iná sí bátìrì rẹ̀ kíákíá ni bátìrì náà yóò kún padà. Yóò tètè kún, ní wọ́n ò bá ìṣẹ́jú díẹ̀ bátìrì náà yóò kún padà.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa sùn ní ọ̀sán. Bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ojoojúmọ́, mo ní àǹfààní láti sùn ní ọ̀sán. Ṣùgbọ́n ní ọjọ́ tí mo bá sùn ní ọ̀sán, màá sùn fún bí ogún sí ogbọ̀n ìṣẹ́jú ní ọ̀sán náà. Nítorí wípé tí n bá sùn ní ọ̀sán, ó máa ń jẹ́ kí ìró inú mi kí ó jáfáfá. Ara mi yóò jí pépé. Tí n bá fẹ́ kọ́ nǹkan kan, yóò tètè ye mi yékéyéké. Tí ó bá jẹ́ pé ìwé ni mo fẹ́ kà, ìwé náà yóò ye mi yékéyéké lẹ́yìn tí mo bá ti sun orun ọ̀sán díẹ̀. Yóò sì jẹ́ kí n lè fi ọkàn kí n pa ọkàn mi pọ̀ sí orí nǹkan tí mò ń ṣe bóyá ìwé kí ká ni o. Màá pa ọkàn mi pọ̀. Ọkàn mi kò ní pín yẹ́lẹ́yẹ́lẹ́ rárá. Orí ò ní fọ́ mi, kò ní rẹ̀ mí rárá. Nípa bẹ́ẹ̀, mo máa ń lè ka ìwé fún ìgbà pípẹ́. Tí ó bá sì jẹ́ wípé iṣẹ́ ọwọ́ ni mo fẹ́ ṣe lẹ́yìn tí n bá ti sun'run ọ̀sán tí mo jí, màá lè ṣe iṣẹ́ náà pẹ́ kó tó rẹ̀ mí. Nígbà mìíràn, kò ti ẹ ní rẹ̀ mí rárá. Tí n bá sun oorun ọ̀sán yìí, mo máa ń rí i wípé ìfúnpa mi ó ṣe déédéé. Kò, kò ní sí orí fífọ́. Ìgbádùn àlàáfíà ara mi dáradára. Àwọn nǹkan mìíràn tí mi ò tí ẹ lè ṣe tẹ́lẹ̀, màá lè ṣe é. Àwọn ohun tí mo ti gbàgbé mìíràn, wọn ó padà wá sí ọkàn mi. Màá rántí wọn dáradára. Gbogbo ara mi yóò tù mí. Ọkàn mi kò ní mí ju bí ó ṣe yẹ kí ó mí lọ. Kò ní máa dún pèpèpèpè bí ó ṣe yẹ kí ó dún lọ. Nítorí náà, ó dára púpọ̀. Ara mi máa ń gbádùn tí n bá sùn lọ̀sán. Màá ní agbára dáradára láti ṣe. Nígbà mìíràn tí ó bá jẹ́ ọjọ́ tí oru mú púpọ̀, nígbà tí n bá fi máa sùn tí màá jí, gbogbo ara á tù mí. Gbogbo ìnira tó jẹ́ ooru tó ti fà fún mi tẹ́lẹ̀, gbogbo rẹ̀ yóò lọ. Pàtàkì jù lọ ti n bá ṣanra lẹ́yìn tí mo jí lẹ́yìn oorun ọ̀sán náà. Ó máa ń dára kí oorun ọ̀sán kó má ju ìṣẹ́jú mẹ́wàá sí ogbọ̀n ìṣẹ́jú lọ. Nítorí pé tí ó bá tún pọ̀ jù, ó lè fà ara rí rẹ̀. Lẹ́yìn ìgbà náà, ó máa ń dára. Mo máa ń gbádùn tí n bá sùn ní aago kan sí aago mẹ́ta. Mi ò ní fẹ́ sùn kí aago kan tó lù. Mi ò dẹ̀ ní fẹ́ sùn ọ̀sán lẹ́yìn aago mẹ́ta. Àsìkò yìí ó ba mi láramú dáradára. Lóòótọ́, àwọn ènìyàn mìíràn, nǹkan tí wọ́n, àǹfààní tí wọ́n rí ó yàtọ̀. Ìgbà tí wọ́n ń sùn òun yàtọ̀. Ṣùgbọ́n mo rí i wípé bí n bá ṣe sùn ní àsìkò yìí, yóò dára fún ara mi, ó bá mi láramú dáradára. Tí n bá wà ní ẹnu iṣẹ́ nígbà mìíràn, ní àsìkò tí ó yẹ ká lọ jẹ oúnjẹ ọ̀sán, mo lè sùn díẹ̀ kí ó tó di wípé wákàtí kan tí wọ́n fún wa láti lọ jẹun ó pé. Nígbà mìíràn, mi ò ti ẹ ní jẹun. Oorun tí n bá ti sùn díẹ̀ ni oorun ọ̀sán ni. Gbogbo ara mi yóò silẹ̀ láì jẹun.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Nítorí wípé tí n bá ṣe ìwádìí wọn, màá le mọ bí ẹni kọ̀ọ̀kan ṣe jẹ́, àwọn nǹkan tó fẹ́, àwọn nǹkan tí ò fẹ́, ibi tó ti wá, ìgbà wo ni agbára rẹ̀, báwo ni àwọn nǹkan tí ó jẹ́ kó kù díẹ̀ káàtò. Gbogbo ìyẹn yóò ràn mí lọ́wọ́ láti lè bá wọn ṣiṣẹ́. Yóò jẹ́ kí àjọ ṣiṣẹ́ pọ̀ wá, kí ó gúnrégé. Iṣẹ́ tí a ò gbe ṣe yóò pọ̀ dáadáa ju tí mi ò bá mọ bí àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ bí wọ́n bá ṣe jẹ́ àbí bí wọ́n bá ṣe rí àbí nǹkan tí wọ́n bá fẹ́. Nípa mímọ̀ wọ́n dáradára gẹ́gẹ́ bí ẹni kọ̀ọ̀kan, gbogbo wa máa le gbádùn àyíká ibi tí a ti ń ṣiṣẹ́. Kò ní jẹ́ kí ìjà èdè-àìyedè kí ó wà. Yóò sì jẹ́ kí àjọ ṣiṣẹ́ pọ̀ wá kí ó lókun kí ó sì lágbára dáradára. Èyí yóò jẹ́ kí iṣẹ́ tí à ń ṣe kí ó lọ síwájú, kí ibi iṣẹ́ wa kí ó le máa gòkè kí ó máa lọ síwájú dáradára. Nígbà tí mo bá mọ agbára tàbí ó kù díẹ̀ káàtò ẹni kọ̀ọ̀kan, màá le mọ bí màá ṣe bá wọn ṣiṣẹ́ pọ̀. Màá mọ ẹni tí màá gbẹ̀rí ẹ̀jẹ́, màá mọ̀ bí màá ṣe lè ṣe ní àárín gbogbo wọn tí inú gbogbo wa yóò dùn sí iṣẹ́ tí à ń ṣe. Tí n bá mọ ibi tí agbára ẹni kan wà, màá mọ irú iṣẹ́ tí ó tọ́ sí ẹni yẹn tàbí irú iṣẹ́ tí kò tọ́ sí i. Kí iṣẹ́ tí à ń ṣe kí ó le ní ìdàgbàsókè kí ó sì lè máa yá wa. Bákan náà, màá fẹ́ mọ irú ẹni tí ẹni kọ̀ọ̀kan wọn jẹ́ nítorí pé yóò jẹ́ kí n mọ̀ bóyá ẹni yẹn ó fẹ́ kí èèyàn máa bá òun sọ̀rọ̀ ni o àbo fẹ́ kí wọ́n máa kọ́ máa kọ ìwé sí i láti sọ pé ṣe báyìí, má ṣe báyìí. Ẹlòmíràn kò fẹ́ràn kí wọ́n kọ ìwé sí òun. Ẹlòmíràn kò fẹ́ràn kí wọ́n pè óún bá sọ̀rọ̀ lójúkorojú. Ẹlòmírán kò fẹ́ràn kí wọ́n pè óún lórí fóònù. Màá lè mọ irú èèyàn tí wọ́n jẹ́. Tí àárín wa bá gúnrégé, màá le kọ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn, àwọn náà a kọ ẹ̀kọ́ lọ́dọ̀ mi. Ǹkan tí mo bá mọ̀, màá kọ́ wọn. Ǹkan tí àwọn náà bá mọ̀, wọn á kọ́ mi kí iṣẹ́ wa kí ó lè tẹ̀síwájú. Bákan náà, tí inú gbogbo wa bá dùn tí a ṣe ara wa ní ọ̀kan, gbogbo wa ni a ó jọ gbádùn gbogbo ìgbà tí a bá wà ní ẹnu iṣẹ́ náà. Bákan náà, ìjà kò ní pọ̀ nípa tí mo bá ti mọ irú èèyàn tí wọ́n jẹ́ tí ó yé mi yékéyéké. Kò ní sí ìjà. Màá ti mọ̀ pé báyìí ni ẹnì yi fẹ, báyìí ni ẹni yi ò fẹ́ o. Màá sì jókòó sáyé mi nígbà tí ó yẹ kí n jókòó sáyé mi. Màá mọ ẹni tí mo lè fọkàn tán pé ó dára nípa iṣẹ́ tí a fẹ́ ṣe yìí àbí ó kù díẹ̀ káàtò. Ó nílò ìrànlọ́wọ́ kí iṣẹ́ wa kí ó má báà bàjẹ́. A lè fi ọ̀rọ̀ tora wa létí pé báyìí ni báyìí nì. Bákan náà, tí àárín wa bá gún tí mo mọ bí àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi ṣe jẹ́ ní ẹni kọ̀ọ̀kan, yóò jẹ́ kí a mọ àwọn tí a ní láti tún ràn lọ́wọ́ nípa kíkọ́ wọn, bóyá ní láti rán wọn lọ síbi kan kí wọ́n tún kọ́ ẹ̀kọ́ sí i kí ó lè bá jẹ́ kí iṣẹ́ wa kí ó jàgere. Bákan náà, ibi tí ẹlòmíràn tí wá yóò, yóò, yóò jẹ́ kí bó ṣe ń ronú sí i kó yàtọ̀ sí ti àwọn ẹlòmíràn. Bó ṣe ń wúwa sí i kó yàtọ̀ sí ti àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n tí a bá ti mọ irú ẹni tí oníkálukú jẹ́ kò ní jẹ́ kó sí èdè-àìyedè. A sì máa gbọ́ra wa yé yékéyéké láàárín àwọn tó jẹ́ ọmọṣẹ́ àti àwọn tó jẹ́ ọ̀gá. A ó lè mọ bí a ṣe máa ma bá ara wa lò tí ò ní sí èdè-àìyedè. Bákan náà, tí a bá mọ bí oníkálukú ṣe jẹ́ kò ní sí pé ẹnìkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìrora mi kò burú tó ti ìgbà kan mọ́. Mo ti ń gba ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ènìyàn tí wón ti ń ṣe iṣẹ́ sísọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ní ọjọ́ tí pẹ́. Wón ń rán mi lọ́wọ́ nísinsìnyí. Wón ń sọ àwọn nǹkan tí màá ṣe tí ìrora mi yóò fi dínkù tàbí tí yóò ṣe lọ pátápátá. Ṣùgbọ́n nígbà tí mo bá ti bọ́ láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, oríṣìíríṣìí nǹkan ló máa ń ṣe mí tí màá mọ̀ wípé torí mo wà níwájú ènìyàn ni Nígbà mìíràn tí ó bá ti ẹ̀ ti kú ọjọ́ díẹ̀ sí ọjọ́ tí màá lọ dúró níwájú àwọn ènìyàn láti sọ̀rọ̀, àwọn ìrora yìí yóò ti bẹ̀rẹ̀. Ìkan nínú wọn ni pé àyà mi yóò mọ́ lu pèpèpèpèpè. Ẹ̀rù yóò sì máa bá mi wípé bóyá ìfúnpa mi lè lọ sókè. Èyí jẹ́ ìkan nínú àwọn ìrora tí mo máa ń ni tí mo bá ti fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ìgbà mí, èémí mi yóò yá ju bí ó ṣe yẹ kó yá lọ. Àyà mi yóò dàbí wípé wọ́n gbin-- wọ́n, wọ́n dì í. Nígbà mí, mi ò ti ni lé mi dáradára. Ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé ohùn mi yóò mọ́ gbọ̀n, yóò máa gbọ̀n títítítítítí tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ìgbà mí ọwọ́ mi tàbí ẹsẹ̀ mi ó lè máa gbọ̀n, a máa gbọ̀n tó jẹ́ wípé ìwé tí mo bá mú dání tàbí fóònù tí mo bá mú dání yóò máa gbọ̀n bí ọwọ́ mi ṣe ń gbọ̀n. Ìgbà mìíràn sì níyìí, yóò dàbí pé òyi ń kọ́ mi tó jẹ́ wípé tí mo bá fẹ́ mú ǹkan eyọ̀kan báyìí, mo lè kó méjì. Tàbí kí n mú nǹkan tí ò yẹ kí n mú lásìkò ìgbà náà. Ìgbà mí èébì yóò mọ́ gbé mi. Inú mi yóò dàrú púpọ̀. Tàbí kí ẹnu mi kí ó dédé gbẹ. Tàbí kí ọwọ́ mi kí í máa làágùn bẹ́ẹ̀. Tàbí kí ojú mi kí ó pọ́n. Nítorí náà ni mo ṣe ń gba ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ tí pé. Nígbà mí gbogbo nǹkan tí mo ti ẹ̀ ti pèsè tí mo ti sọ wípé màá sọ, mi ò ní lè fọkàn sí i. Gbogbo ọkàn mi a máa sáré ju. Ìgbà mí máa gbàgbé pátápátá. Gbogbo nǹkan tí mo ti kọ sílẹ̀, mi ò ní rántí mọ́. Àfi tí mo bá tún gbé ìwé tí mo bá tún ka. Ìgbà mìíràn màá kàn kọ́ nǹkan sílẹ̀ pé kí n lè rántí. Ṣùgbọ́n mi ò ní rántí láì gbé ìwé ìkà. Ìgbà mí ẹ̀rù a bá mi. Màá rò wípé à, bóyá mi ò ní ṣe nǹkan tó yẹ kí n ṣe dáadáa, bóyá ọ̀rọ̀ náà mi ò ní sọ dáadáa. Màá ma rò wípé wọ́n lè máa fi mí ṣe yèye, kí wọ́n máa fi mí dẹ́fẹ̀. Kí wọ́n máa dá mi lẹ́jọ́ pé bóyá mi ò ti ẹ palẹ̀ mọ́tó ni. Nítorí náà ó jẹ́ ìrora gidi. Ìgbà mí yóò dàbí wípé kí n sá kerémọ́lẹ̀ kí ń máa sálọ. Kí n fi kúrò ní iwájú àwọn ènìyàn. Ó burú jáì tó jẹ́ wípé ó ti máa ń bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ kí ó ti ẹ̀ tó di pé ọjọ́ náà dé. Láti ọ̀pọ̀lọ ni ó ti máa ń bẹ̀rẹ̀. Kò kì ń wù mí rára láti wà ní iwájú àwọn ènìyàn. Nísìnyí ó máa dàbí kí n sálọ. Tàbí kí ilẹ̀ kí ó lá nu. Kí n sá pamọ́. Kí gbogbo ènìyàn lọ tán. Kí n tó ṣẹ̀ jáde. Nítorí pé òtútù tàbí ooru yóò máa mú mi. Ojú àdẹ̀ máa tí mi. Nítorí náà ó máa ń.

Mo fẹ́ràn láti máa lọ sí, lọ sùn, lọ sí orí bẹ́ẹ̀dì láti lọ sùn, ní nǹkan bí aago mẹ́jọ sí mẹ́sàn-án. Nítorí wípé tí ń bá tètè lọ sùn, ó máa ń jẹ kí ara mi kí ó yá gáagáa ní ọjọ́ kejì. Mà á jí, kò ní sí ìrora, kò ní sí ìnira, kò ní sí nǹkan kan tó lodi sí ago ara mi tí ń bá tètè lọ sùn. Ni ijọ́ kejì, mà á le ronú dáadáa. Iṣẹ́ tí mo fẹ́ ṣe, mà á le è ṣe e láìjẹ́ pé wahalà wá. Àti wípé àwọn ìgbà tí mo bá lọ sùn ní àsìkò bí i ago mẹ́jọ sí mẹ́sàn-án, ara mi ó máa ń bá àwọn àìsàn tó bá fẹ́ bá wí jà fún ra ra, láì lo òògùn kankan. Àwọn kòkòrò tí ó da tó bá wọ ara mi tí ń bá sùn dáadáa, tí mo tètè sùn, ara mi fún ra ra rẹ̀ ni yóò bá àwọn kòkòrò náà jà tí ń ò sì ní lo egbòogi kankan. Bákan náà, wọ́n kọ́ mi ní ilé ìwé pé tí ń bá tètè lọ sí orí bẹ́ẹ̀dì tí mo tètè lọ sùn, tí mò ń ṣe nígbà gbogbo pé àwọn àìsàn tó máa ń ṣe àwọn èèyàn bí àìsàn tó jọ mọ́ ọkàn, àìsàn tó jọ kí ẹ̀jẹ̀ èèyàn kó máa dùn bíi ṣúgà, àìsàn tó dàbí pé èèyàn kan máa sanra lọ, àìsàn kí ìfúnpa kó ga, òr-- àti oríṣìíríṣìí àìsàn ni wọ́n sọ wípé kò ní rí àye dúró ní ago ara èèyàn tó bá ń tètè ń lọ sùn. Wọ́n tún kọ́ mi wípé tí mi ò bá tètè sùn, ebi akàn máa pa mí. Màá máa jẹ oun-- oúnjẹ tí ò yẹ kí ń jẹ máa jẹ ẹ́. Nípa bẹ́ẹ̀, ọ̀rà púpọ̀ jù yóò dì sí ara ẹni náà. Nítorí pé mi ò sì fẹ́ kí ọ̀rà púpọ̀ kó dì sí ara mi, ó jẹ́ kí ń tètè máa lọ sùn, kí n sì sùn dáadáa kí ara mi kó sílé. Wọ́n tún kọ́ wa wípé tí ènìyàn bá tètè lọ sùn, yóò dàgbà dáradára. Irú àwọn ọmọdé àti àgbàlagbà náà, àwọn nǹkan tí ó nílò kí ara kó pàrọ̀ nínú ago ara èèyàn yóò le pàrọ̀ dáadáa. Tí èèyàn bá tètè lọ sùn tó sì sùn pẹ́ dáadáa pé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn yóò ṣẹlẹ̀. Kódà wọ́n tún kọ́ wa wípé àwọ̀ ara èèyàn yóò dùn dáradára tí ènìyàn bá lè tètè lọ máa sùn. Nítorí pé àtètè sùn yóò gba ara èèyàn láàyè láti sùn pẹ́ tó ki gbogbo nǹkan tí ara tí ó fẹ́ ṣe láti jẹ́ kí ó mu ó kùn kí ó lè ṣẹlẹ̀. Wọ́n sọ wípé àwọ̀ yóò dùn, ara èèyàn gan kò ní ní àwọn nǹkan tó máa ń yọ́ lẹ́nu bíi kòkòrò. Bákan náà ni wọ́n sọ fún wa pé tí a bá tètè lọ sùn, ta a pẹ́ sùn, ta a lọ tètè sùn pé gbogbo àwọn ààrùn tó jọ mọ́ ìrẹ̀wẹ̀sì ọkàn kára èèyàn kérù máa bà. Pé tí èèyàn bá tètè lọ sùn, kò ní sí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bí ìrònú, kirònú. Wọ́n tún sọ fún wa wípé gbogbo rí rẹ̀ tó máa ń rẹ àwọn ẹlòmí nítorí pé wọn ò sùn dáadáa ni. So nítorí náà mo máa ń tètè lọ sùn kí n lè sùn pẹ́, kí n lè ronú dáadáa ní ọjọ́ kejì, kí n lè ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí ń ṣe láìjẹ́ pé ìrẹ̀wẹ̀sì ara tàbí ìrẹ̀wẹ̀sì ọkàn ó bá mi. Bákan náà tí ń bá tètè sùn tí mo sùn pẹ́, mi ò kí ń gbàgbé nǹkan. Ọpọlọ mi á jí pé pé mi ò ní gbàgbé ohun tí mo kọ́ sórí, mà á rántí lásìkò.

Mo fẹ́ràn láti máa wọ ohun ẹ̀ṣọ́ púpọ̀ nítorí wípé ẹ̀ṣọ́ ó máa ń jẹ́ kí n lè fi ara mi hàn bí mo ṣe yàtọ̀ sí àwọn ẹlòmíràn. Àwọn ẹlòmíràn a sì máa wọ ẹ̀ṣọ́ nítorí pé ó ń jẹ́ kí àwọn èèyàn kí ó mọ ìkọ̀sílẹ̀ tí ara wọn. Ó máa ń bùkún ẹwà ènìyàn. Ó sì máa ń fi hàn bóyá ènìyàn jẹ́ ènìyàn pàtàkì láwùjọ, bóyá ó jẹ́ olówó, bóyá ó jẹ́ ọlọ́lá. Ìdí tí àwọn ènìyàn fi ń wọ ẹ̀ṣọ́ ó pọ̀. Ṣùgbọ́n èmi máa ń wọ lo ohun ẹ̀ṣọ́, mo máa ń wọ̀ wọ́n láti lè bùkún ẹwà mi. Àwọn ẹlòmíràn tí wọ́n bá wọ ẹ̀ṣọ́, ohun ọ̀ṣọ́, ó máa ń jẹ́ kí orí wọn kí ó wọ́ máa ń jẹ́ kí wọ́n bá àwọn ènìyàn pè ní àwùjọ. Wọ́n a lè bá awọn jà nǹkan jà nǹkan, àwọn ènìyàn pàtàkì. Àwọn náà a lè dára mọ́ wọn tí wọ́n bá wọ ohun ọ̀ṣọ́. Ó sì tún jẹ́ ohun tí àwọn ẹlòmíràn máa ń lò ní ìdílé wọn. Ìdílé mi ní ohun ọ̀ṣọ́ pàtàkì tí wọ́n máa ń wọ. Ní ilẹ̀ Yorùbá, a máa ń wọ ìlẹ̀kẹ̀ láti ṣe ẹ̀ṣọ́. Àwọn ẹ̀yà mìíràn ní ohun ọ̀ṣọ́ tí wọn, tí wọ́n máa ń wọ̀. Nítorí náà, mo tún máa ń wọ ohun ẹ̀ṣọ́ tí a bá ń ṣe ṣíṣe bí ìkómọ, ìsọmọlórúkọ, ìgbéyàwó, ìṣílé. Tí àwọn ènìyàn bá ṣe oríire, tí wọ́n bá jáde ilé ìwé, tí wọ́n bá ti fakọyọ, wọ́n ń wọ ohun ẹ̀ṣọ́. Èmi náà mọ́ sì máa ń wọ ohun ẹ̀ṣọ́ nígbà, irú ìgbà bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n fẹ́ràn láti wọ ohun ẹ̀ṣọ́ láti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ pé gbajúmọ̀ ni wọ́n láwùjọ. Bákan náà, àwọn ẹlòmíràn máa ń wọ ohun ẹ̀ṣọ́ ní ìran tí olólùfẹ́ wọn. Àwọn ẹlòmíràn ní irú ohun ẹ̀ṣọ́ tí olólùfẹ́ wọn, bóyá ó ti sun, ó ti kú ni. Irú ohun ẹ̀ṣọ́ tó bá fẹ́ràn. Àwọn ẹlòmíràn fẹ́ràn láti máa wọ irú nǹkan bí ohun ẹ̀ṣọ́ bá wọn. Àwọn ẹ̀yà mi wọ́n sì ní ohun ẹ̀ṣọ́ tiwọn. Àwọn olùjọ́sìn mi náà wọ́n ní ohun ẹ̀ṣọ́. Àwọn onígbàgbọ́ mi wọ́n á wọ àgbélébù sọ́rùn láti fi hàn. Àwọn ìjọ mi tí ẹ bá ti rí ohun ọ̀ṣọ́ tí wọ́n wọ̀, ẹ ti mọ̀ pé ìjọ yìí tàbí ẹlẹ́sìn báyìí ni. Ẹlẹ́sìn ìbílẹ̀ lelé yi ẹ ti mọ̀ tẹ bá ti rí ohun ọ̀ṣọ́ tó wọ̀. Bákan náà, ohun ọ̀ṣọ́ máa ń jẹ́ kí inú àwọn èèyàn dùn. Tí wọ́n bá wọ̀, inú wọn á dùn, wọn á le, àwọn ná àlè jáde, wọn á dara pọ̀ mọ́ àwọn ènìyàn nítorí wípé wọ́n mọ̀ pé ó ti bùkún ẹwà wọn. Àwọn ẹlòmíràn sì máa ń wọ ohun ẹ̀ṣọ́ nítorí wípé a fi fún wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ẹ̀bùn tí wọ́n fún wọn ni ohun ọ̀ṣọ́ náà. Wọn kò sì ní fẹ́ kí ẹni tí ó fún wọn ní ẹ̀bùn náà kó bínú. Nítorí náà, wọn ó wọ ohun ẹ̀ṣọ́ náà. Nítorí náà, ní ilẹ̀ Yorùbá níbi tí èmi ti wá, ohun ẹ̀ṣọ́ ṣe pàtàkì gan ni. Tí a bá múra tán tàba tí wọ ohun ẹ̀ṣọ́ wa, níṣe ni yóò dàbí pé ìlàjì ìmúra la ṣe. Ìmúra náà ò tíì pẹ́. Àfi ta bá wọ ohun ẹ̀ṣọ́ ni yóò tó pé.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, ó dára púpọ̀. Mo jẹ́rìí olórí iṣẹ́ mi pé ó máa ń wá dáadáa mi nígbà gbogbo. Mo sì máa ń tẹríba fún un. Òun náà sì máa ń tẹríba fún mi. A máa ń gbọ́ ara wa yé nígbà gbogbo. Eléyìí sì ń rán wa lọ́wọ́ kí iṣẹ́ wa kí ó lè tẹ̀síwájú. Ó máa ń tẹ́tí sí mi nígbà kúgbà tí mo bá ní ohun tí mo fẹ́ sọ. Bóyá nǹkan kò dùn mọ́ mi nínú, àbò dùn mọ́ mi nínú. A máa ń jọ sọ̀rọ̀, a sì máa ń gbọ́ ara wa yé. Eléyìí máa ń jẹ́ kí iṣẹ́ wa kí ó yá, kí ó tètè ní ìyànjú. Nígbà kúgbà tí mo bá sì ṣe nǹkan tó, tó ojú ìwọ̀n, olórí iṣẹ́ mi yóò pè mí, yóò sọ fún mi. Ṣùgbọ́n kò ní pariwo mọ́ mi, kò dẹ̀ ní fi ẹrù sínú mi. Yóò bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó bá ẹni tí ó bọ̀wọ̀ fún sọ̀rọ̀. Inú mi sì máa ń dùn sí ilé púpọ̀ púpọ̀. Mo máa ń tẹríba fún un, mo sì máa ń ṣe iṣẹ́ mi kó pé ojú ìwọ̀n. Mi ò kí ń ṣọ̀lẹ lẹ́nu iṣẹ́, mi ò kí ń ṣe ìmẹ́lẹ́. Eléyìí jẹ́ kí olórí iṣẹ́ mi kó fẹ́ràn mi púpọ̀ púpọ̀. Ó sì máa ń gbé iṣẹ́ lé mi lọ́wọ́ nítorí pé ọkàn rẹ̀ balẹ̀, pe máa ṣe dáadáa. Ó máa ń pé ìpàdé lóòrèkóòrè láti jẹ́ kí gbogbo òṣìṣẹ́ àti èmi náà kí a sọ ẹ̀dùn kan wa, àwọn nǹkan tó rú wa lójú, àwọn nǹkan tí ò ye wa, àwọn nǹkan tí a fẹ́ kí wọ́n túbọ̀ ṣe kùn bóyá kò tó, bó ṣe òhún ẹkùn wo la fẹ́. Gbogbo rẹ̀ pátápátá. Bó ṣe nǹkan tí à ń lò lẹ́nu iṣẹ́ la fẹ́ kí wọ́n rà sí i, gbogbo rẹ̀ ni olórí iṣẹ́ mi yóò tẹ́tí sí i. Ó sì máa ń rán wa lọ́wọ́ láti dàgbà nínú iṣẹ́. Tó bá ní ibi ẹ̀kọ́ tó yẹ ká lọ ká túń lọ kọ́ nǹkan tí yóò jẹ́ kí iṣẹ́ wa túbọ̀ yọ síwájú, yóò rán wa lọ. Yóò sanwó tó bá nílò kí wọ́n sanwó, yóò sanwó. Ọ̀gá mi dára púpọ̀ púpọ̀ púpọ̀ ni. Ó sì fẹ́ ìlọsíwájú àwọn òṣìṣẹ́ rẹ̀. Níbi iṣẹ́ mi, gbogbo wa ni à ń ro nǹkan náà, a sì rí ìṣe bákan náà pé iṣẹ́ wa ṣe pàtàkì. Eléyìí máa ń rán wa lọ́wọ́ láti lè tètè parí iṣẹ́ wa lásìkò kí àwọn olùbárá wa inú wọn sì dùn sí wa. Ó máa ń bá wa ṣeré ṣùgbọ́n kò ní bá wa ṣeré púpọ̀ jù. Ọ̀gá mi yóò wá jókòó tì wá ohunkóhun tí a bá ń sọ, yóò tẹ́tí sí i. Tí ó bá ní àwọn tí ó ní ikùnsínú nínú ara wọn nínú àwọn òṣìṣẹ́ rẹ̀, yóò tẹ́tí sí wọn, yóò sì bá wọn parí ìjà náà. Yóò sì ríi wí pé ó tán nínú gbogbo wọn kí iṣẹ́ lè lọ síwájú. Ọ̀gá mi dára púpọ̀. Ó máa ń sanwó lásìkò. Ó sì jẹ́ kí a rí i wí pé bí a bá ṣe ṣe iṣẹ́ rẹ̀, bẹ́ẹ̀ náà ni a ó ṣe ṣe tiwa lọ́jọ́ iwájú. Nítorí náà gbogbo wa ni a ń ṣe iṣẹ́ kárakára kí inú ọ̀gá wa kí ó lè dùn. Àti wí pé àwa náà ń ṣe iṣẹ́ fún ọjọ́ ọ̀la wa ni. Tí a bá ṣe iṣẹ́ fún ọ̀gá wa dáradára, nígbà táwa náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ wa lọ́jọ́ ọ̀la, a ó lè ṣe dáadáa. A ó sì mọ̀ bí a ṣe máa ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ táwa náà bá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Mo máa ń ṣe é nítorí wípé mi kì ń fẹ́ kí ǹkan kí ó pọ̀ jù ní ọkàn mi. Nítorí náà lóòrèkóòrè, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Tí mo bá fẹ́ ṣe ìsọdọ̀tun ọkàn, màá rí pé gbogbo èrò tó wà ní ọkàn mi, mo mú kúrò. N ó sì máa wo ohun tí mò ń ṣe nígbà náà. N ó gbàgbé ohun tí mo ṣe tẹ́lẹ̀ tàbí ohun tí ń ó ṣe ní ìgbà tó ń bọ̀. N ó gbájú mọ́ ohun tí mò ń ṣe ní àsìkò náà. N ó máa wo bí mo ṣe ń mí, bí mo ṣe ń mí sí inú tí mò ń mí síta. N ó máa wo gbogbo ǹkan tí mò ń ṣe lẹ̀ ní ara mi. Bóyá ǹkan kan ó ń rìn níbí kan, n ó máa wò ó. N ó máa ro èrò láì fi, dá ara mi lẹ́jọ́. Gbogbo èrò tó bá wá sí ọkàn mi, n ó jẹ́ kí ó máa kọjá, kó máa kọjá lọ láì dá ara mi lẹ́jọ́. Mo máa ń sábà ṣe èyí fún ìṣẹ́jú díẹ̀. Mio ní jẹ́ kí ǹkan kan wà ní ọkàn mi. N ó jẹ́ kí ọkàn mi kí ó ro èrò àlàáfíà. Bóyá tí ń bá ń jẹun ni o, oúnjẹ yẹn nìkan ni màá fọkàn sí ní àsìkò náà. Tó bá jẹ́ pé mò ń rìn lọ, ìrìn náà ni n ò fi ọkàn sí ní àsìkò náà, n kò ní ro ǹkan mi. Tó bá jẹ́ pé mò ń fọ àwo tàbí mò ń fọ aṣọ, ohun nìkan ni màá máa rò ní àsìkò náà. Mi ò ní jẹ́ kí ọkàn mi kí ó máa lọ sókè sódò. Mi ò ní jẹ́ kí ọkàn mi kí ó lọ sẹ́yìn síwájú. Màá gbájú mọ́ ǹkan tí mò ń ṣe nígbà náà. Màá jókòó ní ọ̀nà tí ó rọ̀ mí lọ́rùn. Màá di ojú mi. Màá máa rò ó bí atẹ́gùn ṣe ń wọ imú mi àti bí mo ṣe ń mí jáde. Màá máa wo gbogbo ara mi, ṣé láti ẹsẹ̀ mi lọ sí òkè títí tí ó fi dé orí. Màá máa wo pé ṣé ǹkan kan ń ṣẹlẹ̀ ńbẹ àbí kò ṣẹlẹ̀. Mo sì tún lè mú ohun ẹni, ohun kó hun dání. Ó lè jẹ́ òkúta, ó lè jẹ́ ohun kó hun, ó lè jẹ́ ike. Màá sì máa wò ó fún bí ìṣẹ́jú kan sí méjì. N ó máa wo gbogbo ǹkan bí ó ṣe rí àwọ̀ rẹ̀, bí ó ṣe rí lọ́wọ́. Màá wò ó dáradára. Àwọn ǹkan tí mi ò kín pà á kíyèsi tẹ́lẹ̀, màá wò ó dáradára. Tí ó bá jẹ́ wípé mò ń fọ eyín ni, mi ò ní sáré fọ. Màá re eré àti fọ eyín náà sílẹ̀. Màá máa rò ó, màá máa fọ ọ́, màá máa wo gbogbo ǹkan tí ẹnu mi yóò máa ṣe nígbà tí mò ń fọ eyín náà. Ṣé ìtọ́ ń jáde ni, ṣé kò jáde ni? Màá máa wò ó. Mi ò gbo èrò tó bá wá sọ́kàn mi. Mi ò ní dá ara mi lẹ́jọ́ rárá. Mi ò tí èní fọkàn sí púpọ̀. Màá kàn jẹ́ kó wọlé, kó jáde. Gbogbo àsìkò tí mo fi máa ń ṣe bẹ́ẹ̀ ni ẹẹ́kọ̀kan lè máa ju ìṣẹ́jú márùn-ún tàbí mẹ́wàá tí màá fi parí fún ọjọ́ náà. Mo máa ń gbìmọ̀ pé ó ṣe pàtàkì kí n máa ṣe é ní òrèkóòrè. Bóyá láàárọ̀ ni ó tí ń bá jí tàbí kí n tó sùn lálẹ́. Mi ò kín dá ọkàn mi lẹ́jọ́ rárá. Mi ò kín dáa lẹ́jọ́. Mo lè fi paper, ohun ìkọ̀wé kí n fi sí ẹ̀gbẹ́ ibùsùn mi kí n lè rántí láti ṣe é kí ń má ba à gbàgbé. Nítorí náà, mo máa ń ṣe é lójoojúmọ́.

Láti lè ṣe ètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́, a gbọdọ̀ ríi wí pé tí a bá fẹ́ ṣe ètò tí ìṣòro bá wà ní àárín àwọn ẹlẹgbẹ́, a kò gbọdọ̀ sọ wí pé ẹnìkan ni ó jẹ̀bi, a kò gbọdọ̀ dájọ́ rárá gẹ́gẹ́ bí ó bá ṣe wá sí wa lọ́kàn. A gbọdọ̀ kọ̀kọ́ tẹ́tí sí olúkúlùkù kí wọ́n sọ èrò ọkàn wọn, kí wọ́n sọ ohun tó ń dùn wọ́n jáde. A gbọdọ̀ bèèrè pé kí ló ṣẹlẹ̀ kí a tẹ́tí dáradára kí a gbọ́ ẹnìkọ̀ọ̀kan ní àgbo yékéyéké láì dá ẹni kankan lẹ́bi. Tí wọ́n bá sọ̀rọ̀ tán, a gbọdọ̀ wá bí a ṣe máa dájọ́ náà tí inú oníkálukú yóò dùn. Tí a bá ti tẹ́tí tí a jẹ́ kí oníkálukú kí ó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ náà, a ò ní dájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. A ó kọ́kọ́ ṣe oríṣìíríṣìí àwọn nǹkan láti tu gbogbo wọn nínú kí a tó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ nnkan tó ṣẹlẹ̀ náà. A ó jẹ́ kí gbogbo ǹkan tó gbóná kó rẹlẹ̀. A lè pa wọ́n lẹ́rìn, ká dàpara ńigbá mi kí gbogbo ọkàn wọn kó lè wálẹ̀. Tí a bá ń gbọ́ ẹjọ́ náà, a kò gbọdọ̀ pariwo tàbí kí a tún dákún ìjà náà. Tí a bá sì ti rí ẹni tí ó jẹ̀bi, a ò bá ẹni náà sọ̀rọ̀. A lè pé jáde ká pè sọ́tọ̀, ká pè kúrò ní àárín àwọn tó kù kí a tó bá sọ̀rọ̀ nítorí wí pé ẹlòmíràn kò fẹ́ràn kí a dá lẹ́jọ́ níbi tí ọ̀pọ̀ ènìyàn wà. Ṣùgbọ́n a gbọdọ̀ jẹ́ kí ohun tí ó jẹ́ wàhálà náà ó jọ jáde dáadáa kí gbogbo wa ká jọ rí pé nnkan tó fa wàhálà, nnkan tó fa ìjà ni yìí kí a bá lè ṣètò láti parí ìṣòro náà. A gbọdọ̀ jọ sowọ́pọ̀, ká fọwọ́ so wọ́pọ̀ láti lè jẹ́ kí ètò kó wà sí ìṣòro náà. A gbọdọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé inú wa kò dùn sí nnkan tí inu wa kò bá dùn sí. A ò gbọdọ̀ sọ pé inú wa dùn nígbà tí inú wa ò dùn kí a bá lè rẹ́yìn ìṣòro náà. A sì gbọdọ̀ jẹ́ kí gbogbo ẹni tó bá wà ńbẹ́, kí oníkálukú, ọ̀nà ta bá lè gbé gbà, kí oníkálukú yóò fi kí ọwọ́ ìjà bọ aṣọ tí wọ́n ò ní jámọ̀, tí inú wọn á rọ. Aa sì lè ṣe báyìí tí a bá ń gbe lẹ́yìn ẹnìkan tí à ń dájọ́, tí à ń dẹ́yẹ mọ́ ẹnikan. Aa lè rí ètò sí ìṣòro bẹ́yẹn. Lẹ́yìn ìgbà tí a bá ti bá wọn sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan tán, a ó wà jẹ́ kí wọ́n kọjú sí ara wọn, kí oníkálukú kí ó sọ tinú rẹ̀ jáde fún ẹni tí ó ṣẹ̀ pé tó bá di ọjọ́ mìíràn, má ṣe báyìí, má ṣe báyìí, má ṣe báyìí. Mi ò fẹ́ràn kí ẹ̀eyàn ṣe báyìí. Bo ṣè ṣe tẹ́lẹ̀. Ìgbà mìíràn wà tó jẹ́ wí pé a ò ní kí wọ́n kọ sínú ìwé. Kí oníkálukú kó kọ sínú ìwé kó fún ẹni tí ó ṣẹ̀ kí ó kà.

Mo fẹ́ràn láti máa rìn òkè púpọ̀ nítorí wípé ó jẹ́ eré ìdárayá tí ó dára fún ara mi. Ó máa ń jẹ́ kí ọkàn kí ó lágbára. Yiò sì jẹ́ kí àwọn ìṣàn ara àti egungun kí wọ́n lágbára pẹ̀lú. Ó máa ń jẹ́ kí àwọn ọ̀rá tí ó pọ̀jù lára kí ó yọ. Nítorí náà ẹni tí ó bá fẹ́ kí ìwọ̀n rẹ̀ kí ó lọlẹ̀ tó ti sanra jù tí kò sì fẹ́ sanra mọ́, ó jẹ́ eré ìdárayá tí ó dára púpọ̀ fún àwọn tó sanra. Àwọn tí ó bá ní ìfúnpa tí ó ga náà, ó máa ń ran wọ́n lọ́wọ́ láti jẹ́ kí ìfúnpa wọn kó lọ sílẹ̀. Àwọn àìsàn tó jọ mọ́ ọkàn ọmọ ènìyàn ó sì máa ń lọ pẹ̀lú irú eré ìdárayá bẹ́ẹ̀. Ó máa ń jẹ́ kí àwọn àìsàn ìpayà, ìrẹ̀wẹ̀si ọkàn kí wọ́n lọ sílẹ̀ pẹ̀lú. Bákan náà, ó dára fún egungun. Yio jẹ́ kí egungun èeyàn kí ó lágbára dáadáa kí ó sì tọ́jú iwon tó yẹ kó tó. Yiò ran ènìyàn lọ́wọ́ kí àwọn egungun kí ó máa máa ṣẹ́ nítorí pé wọn ó lágbára dáadáa. Ó tún máa ń ran èeyàn lọ́wọ́ láti lè ronú kó jágeere, kí ǹkan yé èeyàn nítorí wípé ẹ̀jẹ̀ yiò sàn sí gbogbo ara, yóò de ọpọlọ, yiò jẹ́ kí ènìyàn kí ó lè ronú dáradára. Ó sì jẹ́ eré ìdárayá tí kò ṣòro tí kò sì kò ná èeyàn lówó. Ó dàbí ẹni pé èeyàn ń ṣe eré. Nítorí náà pẹ̀lú ìgbádùn èeyàn lè máa rìn lórí òkè. Yóò tilẹ̀ máa jẹ́ kí inú ènìyàn dùn bí ẹni ń ṣe eré pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ni. Yiò dàbí pé ènìyàn ń wá nǹkan kan tó fẹ́ rí tó ń lọ wò níbí kan. Bẹ́ẹ̀ni ó ṣe máa ń rí tí mo bá ń rìn ní òkè. Tí mo bá rìn ní òkè, yiò jẹ́ kí n sùn wọra dáradára. Fún bí ọjọ́ díẹ̀ lẹ́yìn tí mo bá ṣe òkè rìnrin náà, orun mi yio wọra. Wọ́n ó sì sùn pẹ̀tó tó jẹ́ pé tí n ba jí ní ọjọ́ kejì, ara mi yiò tọ̀. Yiò jẹ́ gbogbo àwọn iṣẹ́ mìíràn náà tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ bóyá tí mo ò tí lè ṣe tí mo bá ti sùn dáadáa nítorí pé mo ti rin òkè, màá le ṣe àwọn iṣẹ́ náà. Nítorí wípé mo máa ń ṣe òkè rìnrin yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ó jẹ́ àsìkò tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a ò ní pọ̀ tí yiò jẹ́ kó orẹ wà kí ó tún bọ̀ jẹ́ tímọ́tímọ́ sí nítorí wípé inú gbogbo wa ló máa ń dùn wípé a ní àsìkò fún ara wa. Àsìkò tí a kúrò níbi iṣẹ́ tó jẹ́ wípé eré ìdárayá tí ó dára fún ẹ̀mí gígùn oun ni à ń ṣe. Bákan náà, àwọn oníṣègùn sọ fún wa wípé irú eré ìdárayá bẹ́ẹ̀ ó máa ń jẹ́ kí vitamin tí wọ́n ń pè ní vitamin D kó pọ̀ sí lára dáadáa kó, èyí tó bá sì wà lára náà yóò rìbí ṣiṣẹ́ dáradára tí ènìyàn bá ṣe irú eré ìdárayá nípa rínrin òkè náà. Nítorí náà mo fẹ́ràn eré ìdárayá yìí púpọ̀ nítorí pé ó dára fún ago ara gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ ni, mo ní gíláàsì òòrùn ni torí wípé ó dára láti máa wọ gíláàsì nínú òòrùn láti lè dáàbò bo ojú kí àwọn àànrun ojú, àìsàn ojú, àrùn ìpèǹpéju àti oríṣìíríṣìí àrùn tí ó le fi kó ba ojú kí ó máa ṣẹlẹ̀ sí ojú ènìyàn. Wọ́n máa ń jẹ́ kí ìdọ̀tí má wọ ojú. Tí èèyàn kò bá wọ gíláàsì òòrùn nígbà tí òòrùn pọ̀, àwọn òòrùn náà yóò mọ kó sínú ojú ènìyàn. Ó dẹ̀ lè jẹ́ kí ẹ̀yìn ojú kó ní àwọn nǹkan tí ó dàbí jíjóná. Àwọn àìsàn ojú tí wọ́n ń pè ní kàtáráàtì kí ó máa yọ ojú èèyàn lẹ́nu. Bákan náà, tí èèyàn kò bá wọ gíláàsì òòrùn, ní ṣe ni iná tó pọ̀ yóò máa wọ ojú èèyàn. Yóò sì jẹ́ kí èèyàn máa fún ojú pọ̀ láti lè kàwé àbí láti lè rí nǹkan. Ilé yìí máa ń jẹ́ kí ó rẹ ojú àti wípé àwọn ẹran tó wà ní àyíká ojú yóò máa rún. Yóò sì jẹ́ kí àyíká ojú kí ó tètè gbó bí i pé àgbà ti dé tó sì jẹ́ wípé àgbà ò tí ì dé. Ìgbà mìí tí iná tó bá pọ̀ tó bá kó wọnú ojú ènìyàn tí ènìyàn ń fún ojú pọ̀ ó lè fa orí fífọ́ fún èèyàn. Gíláàsì òòrùn wíwọ̀ ó tún máa ń ran ojú lọ́wọ́ kí omi kí ó máa kó wọ̀ láti inú àtẹ̀gùn tàbí àwọn nǹkan imi náà tó wà nínú àtẹ̀gùn. Àwọn nǹkan bí i ìdọ̀tí, àwọn bí i iyẹ̀pẹ̀, àwọn bí i labalábá tàbí àwọn ǹkan imi tí wọ́n ń fò tí wọ́n lè kó wọ ojú èèyàn. Ó ṣe pàtàkì lọ́pọ̀ láti bo ojú pẹ̀lú gíláàsì inú òòrùn. Bákan náà, gbogbo àyíká ojú ó lè tètè gbó tí ènìyàn bá ń fún ojú pọ̀. Ó ṣe pàtàkì àwọn tí wọ́n bá ṣe iṣẹ́ abẹ fún náà lẹ́yìn tí wọ́n bá ṣe iṣẹ́ abẹ fún wọn, wọ́n máa ń sábà sọ wípé kí wọ́n wọ gíláàsì òòrùn kí òòrùn kí ó máa kó wọ ojú náà nitorí wípé ojú tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún tí ìdọ̀tí àwọn kòkòrò tó wà nínú àtẹ̀gùn tó bá kó wọ ojú náà ó lè fà á kí ojú náà kí ó bẹ̀rẹ̀ sí ní jẹrà. Nítorí náà ó ṣe pàtàkì púpọ̀. Àwọn ẹlòmíràn máa ń rò wípé bóyá oge ni wọ́n fi ń ṣe. Ṣùgbọ́n rárá o, kì í ṣe oge. A fi ń pa ojú wa mọ́ kí àìsàn ká àìsàn kí ó máa ba wọ inú ojú wa ni. Nígbà mìíràn, èèyàn ò ní lè lajú tí ìdọ̀tí bá ti pọ̀jù nínú òfurufú bí i iyẹ̀pẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá ti wọ gíláàsì òòrùn yìí, èèyàn a lè lajú lábẹ́ẹ̀ rẹ̀ láti ríran dáadáa kí ènìyàn kí ó máa ba ṣubú. Àwọn tó ń wọ inú omi pàápàá tí wọ́n nílùúwẹ̀ẹ́, wọ́n máa ń wọ àwọn gíláàsì tí ó ní jẹ́ kí àwọn nǹkan tí wọ́n èròjà tí ó wà nínú omi náà tó lè wọ ojú wọn. Ó ṣe pàtàkì púpọ̀ kí a máa da.

Àwọn nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ pín sí ọ̀nà púpọ̀. Nígbà tí mo bá mọ̀ wípé iṣẹ́ tí mo máa ṣe wà ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi láàrín àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ níwájú ọ̀gá mi, ó máa ń mú mi tara láti ṣiṣẹ́ púpọ̀ nítorí mo mọ̀ wípé iṣẹ́ tí màá ṣe ó ṣe pàtàkì. Mo jẹ́ ènìyàn pàtàkì níbẹ̀ nítorí náà ó máa ń mú mi lára gan ni, ó fún mi ní ìtara nítorí pé mo fẹ́ ṣe iṣẹ́ kó pé ojú'wọ̀n. Nígbà mi wípé màá le kọ́ àwọn ohun tuntun lọ́wọ́ ọ àwọn ẹlòmíràn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ tàbí tí wón bá gbé ẹnìkan wá pé kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa, ó máa ń fún mi ní ìtara láti mọ̀ wípé màá le kọ́ àwọn ohun tuntun tí mi ò mọ̀ tẹ́lẹ̀, a tún fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ mi. Nígbà mìíràn ẹwẹ̀ tí ó bá ní àwọn iṣẹ́ tuntun tí a ti ì ṣe rí, ara a ta mi nítorí pé màá fẹ́ gbìyànjú, màá fẹ́ gbìyànjú kí n ṣe nǹkan tí mi ò ṣe rí kí inú ọ̀gá mi àti àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ kí inú wọn lè dùn pé mi ò ṣe iṣẹ́ yìí ri ṣùgbọ́n mo ti raka mo sì ṣe, mo gbìyànjú. Nígbà mìíràn ẹwẹ̀, ọ̀gá mi lè sọ wípé òun yóò fún wa ní ẹ̀bùn dáradára tí a bá ṣe iṣẹ́ tó pé ojú'wọ̀n. Nítorí náà, òun náà máa ń ta mi lára láti ṣiṣẹ́. Ìgbà mìíràn ó lè jẹ́ wípé iṣẹ́ yẹn èmi nìkan ni màá dà, màá dà ṣe tí màá dojúkọ. Eléyìí náà máa ń ta mi, ó máa ń fún mi ní ìtara nítorí pé màá fẹ́ ṣe, màá fẹ́ dà ṣe kí wón má dà sọ pé torí kò sí ẹni kankan pẹ̀lú mi, mi ò ṣe iṣẹ́ náà. Màá ṣe é dáradára. Ìgbà mìíràn wà tí ó jẹ́ wípé wọ́n ra ohun èròjà tuntun tàbí ẹ̀rọ tuntun tí a kì í lò tẹ́lẹ̀. Eléyìí náà máa ń fún mi ní ìtara láti lè ṣiṣẹ́ dáradára ní ibi iṣẹ́. Nígbà mìíràn tí àlàáfíà, inú dídùn, ìfọ̀kànbalẹ̀ tí ó bá wà láàrín èmi àti àwọn olùbáṣiṣẹ́ pọ̀ mi àti ọ̀gá mi tí kò sí ìjà kankan láàrín wa, tí kò sí ìkùnsínú, tí kò sí èdè-àìyedè, ó máa ń ta mi lára, màá ní ìtara láti lè ṣe iṣẹ́ ní ibi iṣẹ́. Ìgbà mìíràn tí a bá ń ṣe iṣẹ́, wọ́n á sọ fún wa wípé ẹni tí ó bá kojú wọn, tí ó ṣiṣẹ́, tí ó tẹ̀ ọ̀gá lọ́rùn, wọn ó rán lọ sí ilé ìwé láti lọ kọ́ ẹ̀kọ́, mọ ẹ̀kọ́ láti lè jẹ́ kí ó máa tẹ̀síwájú sí i. Eléyìí náà máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Nígbà tí mo bá ríi wípé àwọn iṣẹ́ tí à ń ṣe ó jọ mọ́ nǹkan tí mo kọ́, tí mo mọ̀ ọ́n ṣe dáadáa, eléyìí náà máa ń fún mi ní ìtara láti lè ṣe iṣẹ́ dáradára nítorí mo mọ̀ wípé nǹkan tí mo mọ̀ dáadáa ni tí kò sí ohun kó ohun tí ẹnikẹ́ni lè fi rú mi lójú ní ibi iṣẹ́ náà. Mo sì máa tún fẹ́ràn pé ká ṣe iṣẹ́ tí kò lòdì sí òfin ìjọba. Ìgbà tí mo bá ríi pé nǹkan tí à ń ṣe ó jẹ́ nǹkan tí ìjọba fọwọ́ sí, ara, ó máa fún mi ní ìtara ní ibi iṣẹ́ nítorí pé tó bá jẹ́ nǹkan tí ìjọba ó dùnú sí ni a ń ṣe, inú mi ò ní dùn láti ṣe é.

Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí ó rọrùn láàárọ̀ ní òwúrọ̀ òjòjúmọ́. Ìgbà mìíràn, màá dín ẹyin, màá sì fi jẹ búrẹ́dì. Màá po tíì sì, màá jẹ kí n tó máa lọ sí ibi iṣẹ́ ọjọ́ mi. Ìgbà mìíràn, màá po ògì, ògì tí a fi àgbàdo ṣe, àgbàdo tí a rẹ sómi, tí a lọ́, tí a sè, a fi ilẹ̀ dí jọ kejì, à wa po. Ó dára púpọ̀ pẹ̀lú àkàrà. Àkàrà ń tí ẹ́ tí ń bá ti rẹ ẹ̀wà, màá fọ̀, màá bo, màá lò pẹ̀lú ẹ̀rọ èro mi nílé. Màá fi iyọ̀, ata lubọ́sa sì ati ataata. Màá dín ògì àti àkàrà ó dára púpọ̀ ó sì tun lá dùn. Bẹ́ẹ̀ ni ó ń fún ara ní okun. Ìgbà mìíràn, màá ṣe ọ̀lẹ̀. Ẹ̀wà náà ni a fi ń ṣe ẹ́. Màá sì fi mu ògì tàbí ohun tí àwọn ẹlòmíràn ń pè ní ẹ̀kọ. Ìgbà mìíràn sì wà tín bá ní iṣu, màá ṣe iṣu. Mo lè dín ata kí n fi jẹ iṣu náà tàbí kí n dín ẹyin kí n fi jẹ ẹ́. Ìgbà mìíràn tí ebi kò bá pa mí púpọ̀, mo lè kan bo ẹyin bí i méjì, màá jẹ ẹyin náà, màá sì mu tíì sì. Ìgbà mìíràn, mo lè ní àjẹkù ìrẹsì tí mo jẹ ní ìjọ́ kan tó ṣẹ́kù, màá sì gbé yoná, màá jẹ láàárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́. Ìgbà mìíràn tí ẹ̀wà sì se bá wà, mo lè fi jẹ búrẹ́dì, màá mu tíì sì náà ni. Ìjọ́ tí ojú bá sì ń kan mi lọ́nà ibi iṣẹ́ mi, màá ra masà. Màá ń fi àgbàdo tàbí ìrẹsì wọ́n fi ń ṣe mọ́sà. Wọn á gbon ata sí i, ata gígún àti iyọ̀. Wọ́n sì lè dín ata kí wọ́n ké èyàn fi jẹ masà náà. Oríṣiríṣi oúnjẹ ni a lè jẹ ní àárọ̀, ṣùgbọ́n àwọn tó rọrùn láti sè ni mo máa ń sábà sè láàárọ̀. Àwọn tí ò bá rọrùn púpọ̀, tó bá jẹ́ pé mo ti jẹ kú ní ìjọ́ kí ó tó di ijọ́ náà tí ó wà nínú ẹ̀rọ amómitutù mi, mo lè gbé e jáde kí n gbé e yoná. Àwọn oúnjẹ náà bí àsáró ń gbà mí. Tí n bá ti jẹ kú, mo fẹ́ràn láti máa sè oúnjẹ kú nítorí àárọ̀ ọjọ́ tí màá jí tí mi ò ní ní àsìkò láti gbọ́ oúnjẹ àbí láti sè oúnjẹ. Ṣùgbọ́n ara àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù láàárọ̀, òun ni àkàrà àti ògì tàbí ọ̀lẹ̀ àti ògì. Ìgbà mìíràn bó yá lẹ̀ kan lóṣù, mo lè ṣe ohun tí wọ́n ń pè ní indomie. Mo lè ṣe ìyẹn nítorí pé kì í gbá àṣíkò. Mo lè se ẹyin mọ́, mò sì lè dín ẹyin sọ́tọ̀ kí n fi jẹ ẹ́. Lárárọ̀, mo fẹ́ràn láti máa mu tíì nítorí náà.